Ní òwúrọ̀ tí èmi bá ti jí, eh emi máa ń gbìyànjú àti ṣe ìmọ́tótó ínú ilé mi. Èmi yóò mú ìgbálẹ̀ tí màá sì gba ìyẹ̀wù mi, màá sì gba gbogbo eh yà, eh gbogbo yàrá tó wà nínú ilé mi. Eh tó sì jẹ́ wípé eh àwọn abọ́ tí mo bá ní nínú ilé ìdáná mi èmi yóò sì fọ wọ́n. Ṣùgbọ́n àwọn ìgbà mìí wà tó jẹ́ wípé eh ojú le máa kán mi tí mo lè má lè ṣe àwọn nǹkan yìí tó jẹ́ pé màá kàn lè ṣe díẹ̀ lára wọn, tó jẹ́ pé ìgbà mi, tó jẹ́ pé lé, eh nígbà tó bá yá òun ni màá lè máa ṣe wọ́n. Eh ní ọ̀pọ̀ọ gbà ló jẹ́ pé hun un òpin ọ̀sẹ̀ Satide àti Sunday, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ eh àìkú. Eh ọjọ́ Saturday àti Sunday òun ni mo máa ń gbìyànjú tó jẹ́ wípé àwọn nǹkan ti yòókù tí mio bá rí ṣe, eh à ń fọ aṣọ ni o, à ń ṣe, à ń tún túnú ilé ṣe ni o, à ń nu ilẹ̀ ni o. Àwọn nǹkan yòókù tí mo bá rí ṣe, ọjọ́ Satide àti Sunday ni mo máa ń saba fi sí i. Tó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti ṣe eh ìmọ́tótó lójoojúmọ́ ṣùgbọ́n eh àti tètè dé ibi iṣẹ́ o máa ń ṣe ìdí iná fún mi láti lè máa ṣe eléyii ni ojoojúmọ́. Tó sì jẹ́ wípé eh èmi náà mọ, mo mọ rírí ìmọ́tótó, ti mo mọ̀ pé ẹni tí ó bá gbẹ́lẹ̀ ní ilẹ̀ mọ́ fún ẹni tí ó bá ṣì ṣe ìmọ́tótó òun ni eh òun ni ó tún jẹ àǹfààní rẹ̀. Eh torí èyí ló fi jẹ́ wípé mo mú ìmọ́tótó ínú ilé mi, mo mú gẹ́gẹ́ lọ́kùnkúndùn tí ó sì jẹ́ pé mo máa ń gbìyànjú àti ṣe lóòrè koòrè.

Mo máà ń gbìyànjú àti ṣe ìtọ́jú ara mi ní ìgbà gbogbo. Alákọ̀ọ́kọ́ òun ni ìmọ́tótó ara tí ó jẹ́ pé èmi máa ń gbìyànjú àti wẹ̀ lẹ́ẹ̀mejìlójúmọ́. Ó wà kéré tán, mo máa ń gbìyànjú àti wẹ̀ lẹ́ẹ̀kan. Tí ó sì jẹ́ pé àwọn ìkanna mi tí ó bá ti kún ní ìwọ̀n ọ̀sẹ̀ méjì mẹ́ta síra wọn, mo máa ń gbìyànjú àti ge. Ìru orí mi náà tó bá ti kún ní ìwọ̀n ọ̀sẹ̀ méjì mẹ́ta, mo máa ń gbìyànjú àti ge. Tí ó sì tún jẹ́ wípé mo gbà pé ìtọ́jú òpin sí bíbàyí kò pín sí àwọn ohun tí mo sọ yìí. Ìtọ́jú náà ni oúnjẹ tó ba dára, omí tó dára láti má mú tí ó sì jẹ́ wípé èmi máa ń gbìyànjú àti jẹ oúnjẹ tó dára sára mi. Àgàgà oúnjẹ àárọ̀, máa ń gbìyànjú àti jẹ oúnjẹ àárọ̀ torí mo mọ̀ pé oúnjẹ àárọ̀ máa ń fún ni ní okun, ó máa ń fún ni ní, ó máa ń fún ni ní agbára láti lè ṣiṣẹ́ ọjọ́ tí èèyàn bá, ọjọ́ tá, ó máa ń fún ni lágbára láti ṣe ọjọ́, ọjọ́ kọ̀ọ̀kan. Tí ó sì jẹ́ wípé èmi mo tún máa ń gbìyànjú láti jẹun lálẹ́ kí n tó sùn. Mi ò ní jẹun ní ọwọ́ alẹ́ pátápátá, èmi ò ní jẹun láwọn wákàtí tí ó jẹ́ wípé oúnjẹ mi ò ní tètè dà. Tí ó sì jẹ́ pé mo máa ń gbìyànjú àti tètè jẹun ní alẹ́ kó tó di pé mo sùn. Kí ì ṣe tó sùn, màá gbìyànjú láti ṣẹ àwọn, àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Mi ò kà ní jẹun tán kí n lọ sùn. Mo sì máa ń gbìyànjú àti ṣe ìtọ́jú ara mi lẹ́ yìí. Tí ó sì jẹ́ wípé tí ìgbà tí òtútù bá mú, màá gbìyànjú àti wọ eh aṣọ ibò tútù sára tí màá sì gbìyànjú kí n fi dáàbò bo ara mi nínú òtútù àti gbogbo àwọn eh ojú ọjọ́ tí ò bá dára.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni òwúrọ̀. Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ṣe máa ń sọ, wọ́n á ní òwúrọ̀ lọ́jọ́, ẹ múra ṣiṣẹ́ ní ọjọ́ òwúrọ̀ rẹ kí ìwọ ba lè di eni gíga. Ẹ òwúrọ̀, tí ẹ́eyan bá ti jí ni òwúrọ̀ kùtùkùtù, ohun tí ó dára jù náà ni pé láti wo ohùn bí i ohun tí yóò ṣe ní ọjọ́ ayé rẹ̀ lọ́jọ́ náà tí ó sì jẹ́ wípé òwúrọ̀ máa ń fún ni ní àǹfààní láti ṣètò ayé èèyàn, láti mọ àwọn nǹkan tí yóò tún, láti ṣe àwọn nǹkan tí yóò tún mú àǹfààní bá ayé èèyàn. Èyí ló fi jẹ́ wípé ó mú mi fẹ́ràn òwúrọ̀ jù. Ẹ àṣálẹ́ náà dára o, torí pé àṣálẹ́, gbogbo ohun tó ti rọ̀ láti òwúrọ̀, gbogbo iṣẹ́ tó ti ṣe, ó padà wá sí mi, òun ni ó padà wá sùn náà ni. Ṣùgbọ́n èmi ò wò wípé àsìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sùn sa àsìkò yìí tí èe sabá ṣe pé bí i boya eeyan ń pa owó sí àsìkò yìí. Yàtọ̀ sí òwúrọ̀ tó jẹ́ wípé èèyàn ó lè rí àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sọ̀rọ̀, ó rí ọ̀nà tí ó fi le tún gbà ró wó, ó tún rí gbogbo àwọn nǹkan tó kù tó bá tún yẹ kó ṣe ṣe. Eleyi ló fi mú mi faramọ́ òwúrọ̀ tí mo sì fẹ́ràn òwúrọ̀ ju àwọn ọjọ́ àkọ́kọ́ ọjọ́ mi náà lọ bó ṣe jẹ́ ní fún títọ̀dọ̀ témi ni.

Ohun tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀, oun kan lára àwọn nnkan tó máa ń mú mi lẹ́rìn-ín, òun ni kí èmi àti olólùfẹ́ mi, kí a jọ sọ àwọn ọ̀rọ̀ tó dùn, kí a jọ fi ara wa lọ́kànbalẹ̀ pé ọjọ́ olà á dára, kí a sì jọ bá ara wa ṣàwàdà ká bá ara wa dọ̀wẹ̀kẹ́. Yatọ̀ọ́ sí èyí, tí èmi bá tún mú fóònù mi tí mo sì wò àwọn ohun apanilẹ́rìn-ín tàbí àwọn ìtàgé tó ń panilẹ́rìn-ín tí ó sì jẹ́ wípé ẹ̀rín yóò mu ara ẹni jí pé pé tèmi máa ń rẹ́rìn-ín sí àwọn nǹkan yìí. Lẹ́yìn yìí, òun ló jẹ́ pé tí mo bá wà lẹ́nu iṣẹ́, mo máa gbìyànjú àti bá àwọn èèyàn sọ̀rọ̀ láti bá wọn tàkùrọ̀sọ tí ó sì jẹ́ wípé tí a bá sọ ohun tí ó panilẹ́rìn-ín, èmi yóò ṣì rẹ́rìn-ín torí pé mo gbà pé ẹ̀rín ń rí ara ìwòsàn fún ara náà ló jẹ́. Ẹ̀yin tí ò bá rẹ́rìn-ín, tó jẹ́ wípé ó kàn ń le ju kòókòó káàkiri ni, tí ó fi sera rẹ̀ ní ìjàǹbá kò ní mọ̀. A máa ń sọ pé òṣónú ilé ò gbo àlọ́, òṣónú ìrẹ́rìn-ín. Sugbon ẹni tó jẹ́ wípé ó lọ́yàyà tó jẹ́ pé ó máa ń rẹ́rìn-ín sí gbogbo ènìyàn tí ó kò bẹ́ẹ̀ lẹ́nu kan tí ń bá bínú. Irú ẹni báyìí a máa rí, a máa rá àánú gbà, a máa sì ro're gbà lọ́dọ̀ àwọn èèyàn. Àwọn nǹkan tó tun máa ń mú mi rẹ́rìn-ín, òun ni kí n wọ ìtàkùn ayélujára lọ, kí n sì rí àwọn àwòrán tí ó panilẹ́rìn-ín tí ó jẹ́ wípé yóò mú eyín jáde síta, yóò keyin ẹni síta. Nígbà tí èèyàn o bá ti ẹ lẹ́rọ àbí kó jẹ́ wípé láàrín àwọn ọ̀rẹ́, wọ́n sọ nǹkan kan tí ó panilẹ́rìn-ín, èmi ò sì lè pa ẹ̀rín mi, mi ò lè pa mọ lásìkò yìí tí èmi ó sì gbìyànjú láti rẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni, èmi máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí Google Cloud. Ẹ̀hn, torí pé èmi gbàgbọ́ wípé, ẹ̀hẹn, ohun tí a bá fi pamọ́ sí ibi tí ó sọ́jọ́, ibi tí a bá fi, tí a fi nǹkan pamọ́ sí ibi tí ó, èèyàn ó ti le ríi mú, tí èèyàn ó ti le tọ́ka sí nígbàkígbà tó bá wù u ní, èyí ló fi ń dára jù. Ẹ̀hn, èmi tún máa ń lo Google, ẹ̀hẹ̀n, Google Drive láti fi àwọn fáìlì mi pamọ́ sí, ṣùgbọ́n Cloud, Google Cloud ni mo máa ń sábà lò jù. Tí ó sì jẹ́ wípé tí mo bá ti lo àwọn fáìlì mi tí mo ti rí pé ó pàtàkì sí mi jù lọ, èmi yóò sì tò wọ́n, màá sì tò wọ́n jọ sí inú, ẹ̀hn, ojú kan náà tí màá sì fún wọn lórúkọ. Kó tó di wípé mo fi sọ̀wọ́ sí, ẹ̀hn, Cloud láti fi s- láti fi sọ́jọ́, láti fi pamọ́. Tí ó sì jẹ́ wípé èmi mọ̀ pé àwọn nǹkan, àwọn fáìlì tí mo fi pamọ́ yí ò, nígbàkígbà tó bá wù mí àti ní àsìkò tó bá wù mí, mo lè tọ́ka sí, tí màá sì ríi mú. Ẹ̀hn, eléyìí jẹ́ ǹkan tí, ẹ̀hn, technology àbí ìmọ̀ ẹ̀rọ tí ó jẹ́ pé ó ti fi ṣe ìrànwọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Torí, ẹ̀hn, fáìlì tí èèyàn ò lè fi pamọ́, tó jẹ́ pé èèyàn kò fúnyan fipa, èèyàn kan tẹ̀ síta nínú iwe tí ẹ̀ẹ̀yàn kan fi pamọ́, ǹkan kan ló lè ṣẹlẹ̀ sí, ẹ̀ẹ̀hn, any, ẹ̀hn, kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ sí. Bó sì jẹ́ pé ó lè sọnù. N lo le jẹ́ pé boya àwọn kan, wọn lè déédéé sọ pé wípé boya ehn, wọn kó lé èèyàn. Kò jẹ́ pé ilé, gbogbo àwọn fáìlì òun ó sọnù mọ́ èèyàn lọ́wọ́. Ṣùgbọ́n ohun tí ẹ̀ẹ̀yàn bá fi sórí afẹ́fẹ́, ní orí Cloud, ẹ̀, ìgbàkígbà tó bá wù u ní láti, láti tọ́ka sí, láti lo àwọn fáìlì òun, nle èèyàn yóò rí fáìlì èèyàn gbà.

Lójúmọ́ mo máa ń gbìyànjú láti gbé fóònù mi sẹ́nu náà kí ó gbaná sára ní ókéré tán èèkàn tàbí nígbà mí o máa ń jẹ́ lẹ́ẹ̀mejì. Torí pé tí mo bá fi fóònù mi sẹ́nu náà lẹ́ẹ̀kan tó lóbi wákàtí bíi méjì, eh, yóò gbaná sára títíti eh iná yií, ó sì, ó sì má a, ó ma dé ìyé òpin rẹ̀ tí ó jẹ́ pé èmi o lè lo, mà lè lo fóònù náà títí tí ọjọ́ náà fi parí. Àwọn ìgbà mìí wà tí kò bá gbaná sára tán pátà pátá, mo lè tún tí iná bá dé láwọn àsìkò mí, lọwọ́ alẹ́ àbọ̀ ọwọ́ ìrọ̀lẹ́, mo sì tún lè fi fóònù náà tí wọn fi le gbóná kí n fi sẹ́nu náà. Eléyìí ni, gbogbo eléyìí ni ó máa ń dára jù láti lè mu èmi fóònù náà gùn. Eh, tó ṣì jẹ́ wípé èmi, mí o ní gbìyànjú, mo máa ń gbìyànjú láti yọ kúrò lẹ́nu náà tí mo bá ti rí pé ó ti, ó ti dé òpin ibi tí ó ti le gbóná dé. Eh tó ṣì jẹ́ wípé mo má ń gbìyànjú láti eh má ṣe dáṣá kó wà lẹ́nu náà láti àárọ̀ di lẹ́sù. Eh, àtìpé eléyìí sì má ń jẹ́ bí ó ṣe má ń ba bátírì fóònù jẹ́. Eh, àwọn àsìkò tí mi o bá ṣì lo fóònù oun, èmi sì má ń fi, màá pa gbogbo àwọn eh màá ń pa fóònù oun, tí màá pana ojú rẹ̀ tí mo ṣì mọ̀ pé eléyìí kò ní jẹ́ kí bátírì rẹ̀ kó tètè jà.